Ìrántí ìgbà ọmọdé mi tó sì wà lọ́kàn mi dáadáa jẹ́ ohun tó kún fún ìtùnú, ẹ̀kọ́ àti ayọ̀. Ní ìgbà ọmọdé, ayé máa ń dàbíi pé ó rọrùn, kò sí ìbànújẹ́ púpọ̀, kò sì sí ojúṣe tó wúwo. Ohun pàtàkì jù ní eré, ẹ̀kọ́ àti ìfẹ́ láàrín ẹbí. Ọ̀kan lára, àwọn lára ìrántí tó sì wà lọ́kàn mi ni bí a ṣe máa ń jí ní òwúrọ̀. Ká bọ̀ àwọn, àwọn àgbà tí ń kí ara wọn àti ohun, ohun wúwò si wọ́n ní, nínú ilé. Afẹ́fẹ́ òwúrọ̀ máa ń tutù ó sì máa ń mú kí inú dùn. Mọ rántí bí a ṣe máa ń ṣeré pẹ̀lú àwọn ọ̀rẹ́. A máa ń ṣeré bíi bọ́ọ̀lù tàbí a fi igi ṣe ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kékeré tàbí ká máa lé ara wa níta. Nígbà náà, eré kékeré lè mú ayọ̀ tó pò wá, a kì ń ronú nípa owó tàbí wàhálà ayé. Eré àti erín ni ayé wa. Ìrántí mi ní ìgbà tí àwọn àgbà máa ń jókòó káàkiri ní alẹ́, wọn a sì máa sọ ìtàn, ìtàn àlọ́, ìtàn ìjàpá àti àwọn ìtàn ìmọ̀, ìmọ̀ràn. Nípasẹ̀ àwọn ìtàn wọ̀nyí ni a ti ń kọ́ ẹ̀kọ́ nípa ìwà, ìwà rere, ìbọ̀wọ̀ fún àgbà àti bí a ṣe n, bí a ṣe yẹ kí a gbé pẹ̀lú ènìyàn. Ìtàn wọ̀nyí kì í ṣe eré nìkan, wọ́n jẹ́ ẹ̀kọ́ ìgbé ayé. Mo tún rántí ìfẹ́ tí àwọn òbí àti ẹbí máa ń fi hàn. Bí ìyá ṣe, ṣe máa ń gbé ọmọ sí oúnjẹ tàbí bí bàbá ṣe máa ń fún un ní ìmọ̀ràn nígbà mí. Bí a má, bí a bá ṣe àṣìṣe, wọ́n á bá wa wí ṣùgbọ́n nínú ìbáwí náà kún fún ìfẹ́. Nígbà yẹn, a lè máa lóye ṣùgbọ́n bí a ṣe dàgbà la mọ̀ pé gbogbo rẹ jẹ́ fún ìtọ́sí wa. Ọjọ́ ìsinmi tàbí àjọ, àjọyọ̀ tún jẹ́ apá ìrántí. Bí a ṣe máa ń wọ aṣọ tuntun ká lọ ṣeré pẹ̀lú àwọn ọmọ mí ká sì jẹun aládùn. Ọjọ́ bẹ̀rẹ̀, ọjọ́ ìbẹ̀rẹ̀ máa ń jẹ́ ọjọ́ tí a ń rántí pẹ̀lú ayọ̀. Ìrántí náà, ìrántí ìgbà ọmọdé tún kọ́ mi pé ayọ̀ kì í wá nínú ohun ńlá nìkan. Nígbà mí, jí jẹ oúnjẹ pọ̀ pẹ̀lú ẹbí, ṣíṣe eré pẹ̀lú ọ̀rẹ́ tàbí gbọ́ ìtàn alẹ́ ni, ni ayọ̀ gidi. Ó tún kọ́ mi ní ìtẹ́lọ́rùn àti ìmọ̀ pé ìgbà ayé kì í ṣe ìdájé nìkan. Ní báyìí tí mo bá ń rántí ìgbà ọmọdé mi, má sì máa rẹ́rìn. Tí mo bá ń rántí ìgbà ọmọdé mi, inú mi má ń dùn. Ohun ti, ohun ti mi pé kí n má, pé kí n má gbàgbé ìrìnàjò tí mo ti bẹ̀rẹ̀ àti pé kí n gba ìwà ìrónú àti ìfẹ́ mọ́ nínú ayé àgbà. Ìgbà ọmọdé tàbí ìpele ilé bí ó ṣe dá tó bí bẹ́ẹ̀ ni ilé, ayé ẹni náà máa dúró ṣinṣin. Nípa èyí, ìrántí ìgbà ọmọdé mi jẹ́ aládùn ayọ̀, ẹ̀kọ́ àti ìfẹ́ ẹbí. Ó kọ́ mi ní pé ìbọ̀wọ̀, ìfẹ́ àti ìtẹ́lọ́rùn ti di òní àwọn ìrántí wọ̀nyí.

Bẹ́ẹ̀ni, mo ní gíláàsì ọrùn. Gíláàsì ọrùn kì ń ṣe ohun ẹ̀wà nìkan, ó tún jẹ́ ohun ìtọ́jú ojú. Òrun lè lágbára gan-an, pàápàá ní àárọ̀ ọjọ́ tàbí ní ọ̀sán gan. Ìmọ́lẹ̀ ọrùn tó pọ̀ lè mú kí ojú rẹ rẹ, kí ó sì má ríran dáadáa. Nígbà tí mo bá wọ gíláàsì ọrùn, ó máa ń dín ìmọ́lẹ̀ tó wọ ojú kù, ó sì ń jẹ́ kí ń ríran ní ìtùnú. Mo sábà máa ń lo gíláàsì ọrùn nígbà tí mo bá ń rì níta, nígbà ìrìnàjò tàbí nígbà tí òòrùn bá pọ̀ gan-an ní pàtàkì ní ojú náà. So ó ṣe ìrànlọ́wọ́ kí n lè ríran dáadáa láì fi ojú mi ṣe kéékèèke. Ó tún ń dáàbò bo ojú kúrò lọ́wọ́ eruku àti afẹ́fẹ́ tó lágbára. Ohun kan tí mo kọ̀ ni pé kì í ṣe gbogbo gíláàsì ọrùn ló da díẹ̀ jẹ ẹ̀wà. Ǹní nǹkan ṣùgbọ́n kò dáàbòbo ojú dáadáa. Gíláàsì ọrùn tó dáa máa ń ní ààbò sí ìmọ́lẹ̀ UV tí òòrùn ìmọ́lẹ̀ UV lè ní ipa búburú lórí ojú bí a kò bá sọ́ra torí náà ó da kí ẹ̀yàn yẹn èyí ní ààbò gidi. Gíláàsì ọrùn tún jẹ́ kí ẹ̀yàn ní ìgbò ya díẹ̀ níta. Ọ̀pọ̀ ènìyàn máa ń wọ ọ́ gẹ́gẹ́ bí ara ìṣọ́ṣo. Ó lè bá aṣọmu, ó sì lè mú kí ẹ̀yàn dàbí ẹni tó ń ṣètò ara rẹ̀ dáadáa. Ṣùgbọ́n fún mi, ìlera ojú mi ni mo kà á sí àkókò ojú ẹwà lọ. Mo tún mọ̀ pé kò yẹ kí n wọ gíláàsì ọrùn ní gbogbo àkókò, pàápàá níbi tí kò sì orun bí a se n pàápàá níbi tí kò sì ọrùn sọ mo sí nife ọrùn bí a ṣe ń jẹ́ kí orun ojú rí ìmọ́lẹ̀ àdáyébá díẹ̀ ṣe pàtàkì. Gbogbo nǹkan ní ìwọ̀ntúnwọ̀nsì ní pari Bẹ́ẹ̀ ni mo ní gíláàsì ọrùn, mo sì kà á sí ohun tó wúlò. Ó ń dáàbò bo ojú, ó ń jẹ́ kí n rí na dáadáa ní ọrùn, ó sì tún lè jẹ́ ara ìṣọ́ṣo. Ṣùgbọ́n ohun pàtàkì jù pé ní pé ó ń ran mí lọwo láti tọ́jú ojú mi dáadáa torí ojú jẹ́ ohun ìní tó ní ìlọ́rẹ. Gíláàsì ọrùn tún di ohun pàtàkì gan-an ní ayé òde òní, kì í ṣe fún ẹ̀wà nìkan ṣùgbọ́n fún ìlera ojú. Mo ti kọ́ pé ojú ènìyàn rọrùn láti fara pa nípasẹ̀ ìmọ́lẹ̀ ọrùn tó lágbára ní ọjọ́. Tí òòrùn bá gbona gan, ojú lè rẹ omi, ojú lè bá jáde tàbí kí orí máa dún. Nígbà bá yìí gíláàsì ọrùn máa ń jẹ́ kí ìrànlọ́wọ́ púpọ̀. Mo sábà máa ń rántí láti mú gíláàsì ọrùn mi nígbà mo bá mọ̀ pé màá lo àkókò pẹ́ níta. Bí àpẹẹrẹ bí mo bá ń rìn jìnà tàbí jókòó níbi tí òrùn kò tara sí ojú, mo máa ń wọ ọ́. Ó máa ń jẹ́ kí n lè si ojú dáadáa láì ní láti pa ojú díẹ̀diẹ. Èyí tún ń jẹ́ kí ìrìnàjò rọrùn mo tun. Mo tún ti rí pé gíláàsì ọrùn ràn èèyàn lọ́wọ́ lójúmọ́. Bí ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tàbí ìrìn bá kọjá, ìtàn ìmọ́lẹ̀ lè kọ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń pe oníbàárà tuntun. Ni ayé ìṣòwò, oníbàárà ni ọ̀kan iṣẹ́. Lái, láìsí oníbàárà, iṣẹ́ tàbí ọjà kò ní ìtumọ̀ púpọ̀. Torí náà, nígbà tí mo bá ní àǹfààní láti bá oníbàárà tuntun ṣiṣẹ́, mo ká à sí ohun pàtàkì, mo sì máa ń fi ìfarabalẹ̀ àti ìbọ̀wọ̀ hàn sí wọ́n. Àǹfààní, pípá oníbàá, pípé, pípa oníbàárà tuntun jẹ́ ọ̀nà kan láti kó ìbáṣepọ̀, láti mọ ohun tí wọ́n fẹ́ àti láti jẹ́ kí wọ́n ní ìtẹ́lọ́rùn. Nígbà tí mo bá fẹ́ pe oníbàárà tuntun, ohun àkọ́kọ́ tí mo máa ń ṣe ni ìmúra ayá ọkàn. Mo fẹ́, mo ò fẹ́ pe èèyàn bí ẹni pé mo fẹ́ tán, mo fẹ́ tàn wọ́n kan fún wọn nìkan, pé mo fẹ́ ta ohun kan fún wọn nìkan. Mo fẹ́ kí ìjíròrò wà, wa dàbí ìbáṣepọ̀ èèyàn, èèyàn si, èèyàn sí èèyàn. Mo máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú ìkíni pẹ̀lú ìtẹ́lọ́rùn, bí kí, bí, bí kí n kí wọn, kí ń bẹ̀rẹ̀ bí ọjọ́ wọn ṣe ń lọ. Èyí máa ń jẹ́ kí ọkàn balẹ̀, kí ìjíròrò lè rọrùn. Mo tún gbà pé gbogbo, gbogbo, gbogbo ṣe pàtàkì ju ṣíṣí lọ. Nígbà tí mo bá pe oníbàárà tuntun, mi ò kan fẹ́ sọ ohun tí mo ní, mo fẹ́ gbọ́ ohun tí wọ́n fẹ́. Mo máa ń bèèrè ìbéèrè pẹ̀lú ìtẹ́lọ́rùn kí n lè mọ ìṣòro tàbí àìní wọn. Nípa gbígbọ́ ohùn wọn dáadáa ni mo ṣe lè mọ bí mo ṣe lè ràn wọ́n lọ́wọ́ gidi. Ohun míì ni ìbọ̀wọ́ àkọ́kọ́ wọn. Mo fẹ́ pe ènìyàn ní àkókò tí kò tó, mi ò fẹ́ pé èèyàn ní àkókò tí kò tọ́. Mo máa ń gbìmọ̀ kí n pé, kí n pè é ní àkókò tí ó bójú mu. Bí ọ̀sán tàbí ìrọ̀lẹ́ tí ènìyàn kò ní iṣẹ́, kò ní ṣíṣe pẹ̀lú iṣẹ́. Bí mo bá sì rí pé wọ́n ní, wọ́n ń ṣe, wọ́n ń ṣe nǹkan, mo lè bẹ̀rẹ̀, mo lè béèrè ìgbà míì tí yóò dáa fún wọn. Èyí máa ń fi hàn pé mo bọ̀wọ̀ fún wọn. Mo tún mọ̀ wípé ìtẹ́lọ́rùn àti òtítọ́ ni, ní ń mú oníbàárà dúró. Mo ò, mi ò ní ṣe ìlérí tí mo ò le mú ṣẹ. Bí mo bá sọ pé ohun kan, ohùn kan báyìí ni màá ṣe, ohun náà ni mo máa ṣe. Oníbàárà tuntun máa rántí bí a ṣe bá wọn sọ̀rọ̀. Níbẹ̀rẹ̀, bí wọ́n bá rí ìtẹ́lọ́rùn àti òtítọ́, wọ́n máa ní ìgbọ́kànlé. Nígbà míì pípá oníbàárà tuntun kì í jẹ́ pé kí wọ́n ra nǹkan lẹ́sẹ̀kẹsẹ̀. Nígbà míì ó kàn ń jẹ́ ìmọ̀lára pé wọ́n mọ̀ ọ́, wọ́n sì lè padà wá lọ́jọ́ míì. Ìdí nìyẹn tí mo fi máa ń ṣe ìjíròrò pẹ̀lú sùúrù, kìí ṣe, kìí ṣe pẹ̀lú ìkánjú. Mo tún gbà pé ohun àti, ohùn àti ìwà ṣe pàtàkì lórí fóònù. Bí ohùn bá rọrùn tí ó sì kún fún ìbọ̀wọ́, ìyẹn máa ń ní ìtẹ́lọ́rùn láti bá ọ sọ̀rọ̀. Ṣùgbọ́n bí ohùn bá le tàbí ènìyàn bá ń sáré jù, ó lè mú kí oníbàárà má nífẹ̀ẹ́ sí ìjíròrò. Ní àfikún, mo máa ń rántí orúkọ oníbàárà tuntun tí mo bá lè ṣe bẹ́ẹ̀ nígbà ó bá pe orúkọ yẹn. Ó máa ń jẹ́ kí wọ́n ní ìmọ̀lára pé wọ́n ṣe pàtàkì. Ìyẹn lè kó ìbáṣepọ̀ tó dáa. Nípa èyí, bẹ́ẹ̀ni mo máa ń pe oníbàárà tuntun. Ṣùgbọ́n kì í ṣe fún ìtajà nìkan, mo ṣeé láti kọ́ ìbáṣepọ̀, láti gbọ́ wọn.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ èèyàn tó máa ń jẹ ẹran. Oúnjẹ jíjẹ oúnjẹ jẹ́ apá pàtàkì nínú ìgbé ayé ènìyàn. Ara ènìyàn nílò oúnjẹ fún agbara, ìlera àti ìdàgbàsókè. Àwọn èèyàn kan máa ń jẹ oun gbogbo, ẹran, ẹja, ẹ̀fọ́ àti èso. Àwọn mí sì wà tí wọ́n yàn láti máa jẹ ẹran rárá, a máa pè wọ́n ní vegetarian. Díẹ̀ tún wà tí kìí jẹ oun tó wà láti ara ẹranko rárá, àwọn ni vegan. Àwọn tí kò jẹ ẹran sábà n ní ìdí tí ẹ̀. Díẹ̀ se sí ẹ̀ si ẹ fún ìlera torí wọ́n gbà pé ẹ̀fọ́ àti èso lè ran wọ́n lọ́wọ́. Díẹ̀ sì ṣe torí fún torí ìfẹ́ sí ẹranko, wọn kò fẹ́ kí a pa ẹranko. Díẹ̀ sì ṣe torí ẹ̀sìn tàbí àṣà. Gbogbo èyí fẹ́rẹ̀ pé, yìyàn oúnjẹ jẹ́ oun tí èèyàn máa ń pinnu fún ara rẹ̀. Ní ti àwọn tí ń jẹ ẹran, ẹran tún ní àǹfààní. Ó ní protein, iron àti vitamin tí ara ń lò. Ṣùgbọ́n ó tún da kí a jẹ ẹran pẹ̀lú ìwọ̀ntúnwọ̀nsì. Jíjẹ ẹran púpọ̀ jú lè ní ipa lórí ìlera bí a kò sọ́ra. Torí náà, àwọn onímọ̀ ìlera sábà máa ń gba èèniyàn níyanjú kí wọ́n jẹ oúnjẹ níwọ̀ntúnwọ̀nsì, ẹ̀fọ́, èso, ọ̀kán àti díẹ̀ lára ẹran. Oun pàtàkì ni pé kí èèyàn máa mọ mọ ara rẹ̀. Oun tí ó sì se fún ẹni kan lè má sì se fún òmíì. Díẹ̀ ènìyàn ní ara tí ó fara mọ́ oúnjẹ kan ju òmíì lọ. Torí náà ó da kí èèyàn tẹ́tẹ́ sí, fetí sí ara rẹ̀ kí ó sì yan oúnjẹ tí to jẹ́ kí ó ní ìlera àti agbára. Ní tèmi torí mo sì fẹ́ àwọn ẹran téèmi fẹ́ràn jù nítorí pé ni mo máa ń jẹ ẹran mi. Ẹran chicken tó wá láti àwọn adìyẹ bí broilers, táwọn eebo n pé ní broilers, noilers, cockerel. Mo sì fẹ́ran ẹran tí wọ́n ń pè ní beef. Èyí a máa wá láti àwọn àgbo, màlúù, àgùntàn àti àwọn ẹran ògúnfe. Mo sì fẹ́ran jíjẹ àwọn nǹkan tó bá ń fi ẹran se bí pepper soup, ọbẹ̀ aláta àti suya tí àwọn àbókí máa ń ṣe tí wọn a fi gé ẹran tí wọn a fi sínú igi, wọn a fi ata sí i, wọn a fi iyọ̀ sí i, wọn a fi mangí sí i, wọn a fi curry sí i, wọn a wá yàn lóríi ni. Èyí ó máa ń dùn, ó sì máa ń dùn mu ga tí èèyàn bá fi mu gàárì. Ẹran jẹ́ nǹkan tó dùn gan-an tó ẹ́ pé ní mo fẹ́ràn láti máa jẹ ní gbogbo ìgbà. Mo máa ń jẹ ẹran ló-- ní ẹẹkan tàbí èèmejì lójoojúmọ́ nítorí mo fẹ́ ẹran gan. A sì ní àwọ̀ táa mọ̀ ń pè tó wá láti ara màlúù táa mọ̀ ń pè ní pọ̀nmọ́. Èyí ó náà ládùn gan-an. Àmọ́ kò sí nǹkan kan tí mímọ́ ṣe fàrá, kò ní èròjà kankan tó lè ṣiṣẹ́ fún ni ara. A kàn máa ń jẹ fún adùn ẹ̀ lásán náà ni. A sì ní, à, a sì ní ẹran táa mọ̀ ń pè ní kilishi. Èyí ni wọ́n a máa fàtà sí dáadáa kó lè bá dùn, kí èèyàn lè bá gbádùn rẹ̀.

Bẹ́ẹ̀ni, mo ti beèrè ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ olùṣètò rí. Kì n ṣe, kì n ṣe láì, kí ń, ní ìgbésí ayé iṣẹ́ àti ẹ̀kọ́ kò n ṣe ẹni tí o mọ ohun gbogbo. Nígbà mií, iṣẹ́ kan le yọrí sí ìsọ̀rí tàbí kí ìtọ́sọ́nà má ṣe kedere. Ni àkókò bẹ́ẹ̀, bíbeèrè ìrànlọ́wọ́ kì í ṣe àìlera bí kò ṣe àmì ọgbọ́n àti ìmúwà láti kọ́ ẹ̀kọ́. Mo rántí àpẹrẹ kan níbi iṣẹ́ kan tí mò ń ṣe láti ṣètò iṣẹ́ àkànṣe kan. Mo gbìyànjú láti ṣe, mo gbiyanju láti ṣẹ fún, ṣe fún ara mi. Ni ìbẹ̀rẹ̀, mo kan, mo kan ìtọ́sọ́nà, mo sì ṣé, ṣe ìṣirò bí mo ṣe rò pé ó yẹ. Ṣùgbọ́n nígbà tí mo rí i pé àwọn nnkankan kọ̀, kọ̀ ń ṣiṣẹ́ bí mo ṣe fẹ́, mo mọ̀ pé bí mo bá tẹ̀síwájú láìbéère, mo le ṣe àṣìṣe tó tóbi. Nígbà náà ni mo pinnu láti lọ bá olùṣètò kó ṣe, kó sì ṣe, kó sì ṣe kí n kan lọ́ bẹ̀ lọ́wọ́, lọ́wọ́ láì múra. Torí náà, mo kọ́kọ́ ṣètò àwọn ìbéèrè mi dáadáa. Mo ṣàlàyé ibi tí mo ti dé, ohun tí mo ti gbìyànjú àti ibi tí mo ti ń dojú kọ ìṣòro. Èyí jẹ́ kí olùṣètò mọ̀ pé ó, ó kàn fẹ́ kí wọ́n ṣe iṣẹ́ fún mi. Ṣùgbọ́n pé mo fẹ́ kọ́ ẹ̀kọ́. Olùṣètò náà gba àkókò láti ṣàlàyé, ó fi hàn mi ibi tí mo ṣe àṣìṣe kékeré tí mo kò mọ̀. Nígbà mi kì í ṣe pé a mọ̀, a mọ̀ ǹkan rara, amọ̀ àṣìṣe kékeré ló ń dáwa dúró. Nígbà tí mo gbọ́ ìtọ́sọ́nà ẹ, mo lóye ohun tí mo yẹ kí n ṣe, mo sì le parí iṣẹ́ náà dáadáa. Èyí yẹn kó mi pé bíbèrè ìrànlọ́wọ́ ní àkókò tó yẹ fi àkókò pamọ́, ó sì ń dín wàhálà kù. Ọ̀pọ̀ ènìyàn má ń bẹ̀rù láti bèerè torí wọ́n fẹ́ kí ń wú, kí a rọ́ pé wọ́n ó mọ̀. Ṣùgbọ́n ní tòótọ́, àwọn olórí reré má ń fi fẹ́ kí ẹ̀yàn tí ó ń ṣiṣẹ́ lábẹ́ wọ́n bẹ̀rẹ̀ torí ó fi hàn pé ẹni náà fẹ́ ṣiṣẹ́ dáadáa. Mo tún kọ̀ pé ọ̀nà tí a fi ń bẹ̀rẹ̀ sì pàtàkì. Ó dára kí a jẹ́ oníwà pẹ̀lẹ́ kí a fi ọ̀wọ̀ bẹ̀rẹ̀ kí a sì ṣàlàyé dáadáa bí a bá ń kà. Bí a bá kàn ṣọ pé mi ò mọ̀, ó yàtọ̀ sí pé a ṣọ pé mo ti gbìyànjú ọ̀nà yìí àti èyí. Ṣùgbọ́n ibi yìí ni mò ń lọ. Ìtọ́sọ́nà yìí má ń jẹ́ kí ìrànlọ́wọ́ tó wá jẹ́ tòótọ́. Nípa tí ìbáṣepọ̀ bíbeèrè ìrànlọ́wọ́ tún kó kọ́ ìbáṣepọ̀ rere láàárín ẹni àti olùṣètò. Ó mú ìgbá, ìgbọ́kànlé wá torí olùṣètò má ń rí pé ó ní ìtara láti kọ́ ẹ̀kọ́ ní ọjọ́ iwájú. Ó lè jẹ́ pé wọ́n má ń gbẹ́kẹ̀lé ẹ̀ fún iṣẹ́ tó tóbi jù. Mo tún mọ̀ pé kò yẹ kí a di ẹni tí yóò má beere fún ohun gbogbo láì gbìyànjú. Ó dára kí a kọ́kọ́ ronú ṣe ìwádìí kékeré tàbí gbìyànjú díẹ̀. Tí a bá gbìyànjú tán tí a sì tún ní ìṣòro nígbà náà ni a, nígbà náà ni a ní bíbeèrè ìrànlọ́wọ́ dára. Èyí náà fi hàn pé a ní ojúṣe. Nípa iyi tí ìbeerẹe ìrànlọ́wọ́ lọ́dọ̀ olùṣètò rí, mo ṣe wí pé ní ó jẹ́ ohun rere.

Orin tí mo fẹ́ràn láti gbọ́ jẹ́ oríṣiríṣi torí mo gbà pé orin ní agbára láti ka ọkàn ènìyàn, láti yí ìmọ̀lára padà àti láti fúnni ní ìtùnú. Kì í ṣe pé mo fẹ́ràn irú irú kan ṣoṣo. Díbò bẹ́ẹ̀, mo máa ń yan orin gẹ́gẹ́ bí i ìgbà àti ìmọ̀lára àti ìmọ̀lára tó múpa nínú rẹ̀. Nígbà mìí orin aláyọ̀ ni mo fẹ́, nígbà mìí sì ni orin ìrònú jinlẹ̀. Ọ̀kan lára orin tí mo nífẹ̀ẹ́ sí gan gan ni orin Yorùbá ìbílẹ̀. Irú orin bí bí yìí máa ń kún fún ìtàn, ọgbọ́n àti ìmọ̀ ìgbésí ayé. Bí a ṣe ń gbọ́ orin ìbílẹ̀, a kì í ṣe pé a kàn ń gbádùn irú orin, a tún ń kọ́ ẹ̀kọ́. Ọ̀pọ̀ orin Yorùbá máa ń ní òwe àti àpẹẹrẹ tó lè ran ènìyàn lọ́wọ́ nínú ìgbésí ayé. Nígbà tí mo gbọ́ irú orin bẹ́ẹ̀, ó máa ń jẹ́ kí ìrẹ́ti àṣà àti ìṣe wa, mo tún fẹ́ràn orin ìsinmi bí i orin pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí ki ipa ìwòjù. Orin irú bí dàda fún àsìkò tí ènìyàn fẹ́ sinmi tàbí ronu jinlẹ̀. Bí àpẹẹrẹ ní ní ìró lé lẹ́yìn ọjọ́ ìṣe pípẹ́, orin pẹ̀lẹ́ lè jẹ́ kí ọpọlọ balẹ̀. Ó máa ń dín ìṣòro ọpọlọ kù, ó sì máa ń mú kí ìmọ̀lára dáa. Nígbà mìí mo fẹ́ràn orin aláyọ̀ tó ní ìlù tó lágbára. Ó máa ń jẹ́ kí ara fẹ́ rìn tàbí jó. Irú orin bẹ́ẹ̀ dà fún àsìkò ayẹyẹ tàbí ìpàdé pẹ̀lú ọ̀rẹ́. Orin aláyọ̀ máa ń mú kí àyíká dùn kí kí ènìyàn sì gbádùn àkókò pọ̀. Ó tún lè mú kí ìbànújẹ́ kùro lórí ọkàn. Orin tó ní ìtumọ̀ jinlẹ̀ tún wúlò sí mi. Mo fẹ́ràn orin tí ọ̀rọ̀ inú rẹ̀ ní ìtàn, bóyá nípa ìfẹ́, ìrìnàjò ìgbésí ayé tàbí bí ènìyàn ṣe le borí ìṣòro. Nígbà tí orin bá ní ìtumọ̀, ó máa ń jẹ́ kí ẹni tí ń gbọ́ orin sì yiyí ẹ̀, ìrírí ti ẹ. Ní báyìí, orin orin orin dàbí ọ̀rẹ́ tó ń bá ni sọ̀rọ̀. Ó tún mọ̀ pé mo tún mọ̀ pé ọ̀rẹ́ orin lè jẹ́ oun èlò ìmọ̀. Ọ̀pọ̀ ènìyàn ló ń lo orin láti kọ́ èdè tuntun tàbí láti mọ̀ nípa àṣà orílẹ̀-èdè mi. Nígbà tí a bá gbọ́ orin láti orílẹ̀-èdè mi, a máa mọ̀ bí wọ́n ṣe ń ronú, oun tí wọ́n oun tí wọ́n mọ̀ sí àti oun tí wọ́n kà sí pàtàkì. Ní ti ìlera, orin ní ipa púpọ̀. Àwọn onímọ̀ fi hàn pé orin lè dín ìbànújẹ́ kù ó sì jẹ́ kí ọpọlọ ṣiṣẹ́ dáadáa. Diẹ nínú ènìyàn máa ń fi orin ṣiṣẹ́ bí wọ́n ń kàwé tàbí ṣe iṣẹ́. Orin lè mú kí ìfarabalẹ̀ pọ̀ sí. Orin lè mú kí ìfarabalẹ̀ pọ̀ sí. Síbẹ̀ mo gbà pé oun pàtàkì jẹ́ jù ni pé kí orin jẹ́ oun tó ń kọ́ni níṣe ṣe ni tó ń kọ́ni níṣe rere. Orin tún kún fún ọ̀rọ̀ bú burú tàbí ìwà tí kò dá lé ní ipa lórí bí ènìyàn ṣe ń ronú. Torí náà mo máa ń yan orin tí yóò fún mi ní ìmísìrere. Ní ìparí, irú orin tí mo fẹ́ràn láti gbọ́ ni orin tó ní adùn ṣẹ́ti tó sì ní ìtumọ̀ sí ọkàn. Bóyá orin ìbílẹ̀ Yorùbá, orin ìsinmi tàbí orin aláyọ̀, gbogbo wọn ní àkókò àti ibi ibi tí wọ́n ti wúlò. Orin jẹ́ apakan pàtàkì nínú ìgbésí ayé torí ó lè yí ọjọ́ èèyàn padà láti ìbànújẹ́ sí àyo.

Gbà ìgbà tí mo máa ń lo fóònù mi lójoojúmọ́ lè yàtọ̀ díẹ̀ gẹ́gẹ́ bí ọjọ́ ṣe ń rí. Ṣùgbọ́n ní gbogbo ní gbo gbogbo fífi fóònù lò ti di apá kan pàtàkì nínú ìgbésí ayé òde òní. Fóònù ṣe ohun ìbánisọ̀rọ̀ nìkan, ó ti di ìrìnsẹ̀ iṣẹ́, ẹ̀kọ́, ìròyìn àti ìdárayá. Torí náà, ìgbà tí mo máa ń fi, ìgbà tí mo fi ń lò lè pọ̀, ìgbà tí mo fi ń lò lè pọ̀. Ṣùgbọ́n mo máa ń gbìyànjú láti lò ó pẹ̀lú ìwọ̀ntúnwọ̀nsì. Ní òwúrọ̀, ohun àkókò tí ọ̀pọ̀ ènìyàn máa ń ṣe ni láti wo fóònù wọn. Diẹ máa ń ṣẹ̀ ṣe ṣàyẹ̀wò àkókò, diẹ máa ń ka ìròyìn, àwọn èmíràn sí máa ń wo ìfẹ̀yẹ̀sẹ̀. Ìfihàn ṣe fóònù lè ran ènìyàn lọ́wọ́ láti ṣètò ọjọ́ rẹ̀ bí i pínpínnu iṣẹ́ ti tí yóò ṣe rí bí ó ṣe yíí ra ẹ̀yin ara ẹni láti ohun tó yẹ kí ó ṣe tàbí ìbánisọ̀rọ̀ pẹ̀lú àwọn ẹbí àti ọ̀rẹ́. Ní ìbéèrè ọjọ́ nílò fóònù dá tí kò bá pọ̀ jù. Ní àsìkò iṣẹ́ tàbí ẹ̀kọ́, fóònù tún wúlò gan-an. A lè lò ó láti wá ìmọ̀ lórí Íńtánẹ́ẹ̀tì, láti bá àwọn alábáṣiṣẹ́ sọ̀rọ̀ à tàbí láti ṣe ìwádìí. Ni àkókò yìí, lílo fóònù jẹ́ ohun tó ní eré. Ṣùgbọ́n tí èèyàn kò bá ṣọ́ra, fóònù lè di ohun tí yóò túká ìfọkànsí, ìfarasí tó ń wọlé tàbí àwòjú orí ayélujára lè mú kí a máa kí a máa fojú kó kó kó iṣẹ́ wa. Ní ọ̀sẹ̀ tàbí ìrólé, ọ̀pọ̀ ènìyàn máa ń lo fóònù fún ìdárayá bíi fífi orin gbọ́, wíwo fídíò tàbí ṣíṣe eré. Èyí kì í ṣe búburú torí ara ti ara àti ọpọlọ nílò ìsinmi. Ṣùgbọ́n bí ó bá dí pé gbogbo àkókò ni èèyàn fi ń wo fóònù, ó lè ní ipa lórí ìlera ojú, oorun àti ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ènìyàn tó wà lágbègbè rẹ̀. Mo gbà pé ohun tó ṣe pàtàkì ni ìsọ̀kan ara ẹni dípò kí fóònù máa ṣàkóso wa. Ó yẹ kí a máa ṣàkóso bí a ṣe ń lò ó. Diẹ nínú èèyàn máa ń ṣètò àkókò tí wọ́n fi ń lo tí wọ́n fi ń fóònù si sílẹ̀ ráárá, pàápàá ní àsìkò ìbánisọ̀rọ̀ pẹ̀lú ẹbí tàbí ṣáájú ọ̀hún. Èyí máa ń ràn wọ́n lọ́wọ́ láti dá láti jókòó ohun tó ṣe pàtàkì dojúkọ ohun tó ṣe pàtàkì. Fóònù lè tún lè jẹ́ ohun ìmúrasílẹ̀ ara ẹni. A lè ka ìwé lórí ẹ̀, kò kọ́ ẹ̀kọ́ tuntun tàbí tẹ̀lé tẹ́lẹ̀ ètò tó ń kọ́ni nípa ọgbọ́n, ọgbọ́n owó, ìlera àti ọgbọ́n ìgbésí ayé. Ní ti bẹ́ẹ̀, fóònù ti fóònù di ohun èlò ìdàgbàsókè, kì í ṣe ìdárayá nìkan. Síbẹ̀, mọ rántí pé ìgbésí ayé gidi wà láìsí fóònù pẹ̀lú ìjíròrò ojúkọ, rírí kí rí níta tàbí jíjókòó pẹ̀lú ẹbí. Láì wo fóònù lè mú ayọ̀ tó jinlẹ̀ wá. Àwọn àkókò bẹ́ẹ̀ ló máa ń di ìrántí tó dára jù. Ní ìparí, mo máa ń lo fóònù mi lójúmọ́ fún ọ̀pọ̀ nǹkan: ìbánisọ̀rọ̀, ẹ̀kọ́, ìṣe àti ìdárayá. Ṣùgbọ́n mo gbìyànjú láti máa jẹ́ kó gba gbogbo àkókò mi ráárá.

Ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn jẹ́ ọ̀pọ̀lọpọ̀ torí pé eré ìdárayá kì n ṣe fún ìdárayá nìkan ṣùgbọ́n fún ìlera, ìmúlò àgbàrá àti ìtẹ́lọ́rùn ọkàn. Ọ̀kan lára eré ìdárayá tí mo fẹ́ràn ni bọ́ọ̀lù. Bọ́ọ̀lù jẹ́ eré tó ní ìfarabalẹ̀, ìsọ́kàn àti ìmúlára idàpọ̀ pẹ̀lú ẹgbẹ́. Nígbà tí mo ba, wọn bá ń wò tàbí kópa nínú bọ́ọ̀lù, ó máa ń mú kí ara ṣiṣẹ́ iṣẹ́ máa n, iṣẹ́ ìrìnàjò owó, owo máa ń ṣiṣẹ́ àti ọpọlọ máa ń ṣe àtọwọ́dá ìṣirò. Eré bí kọ́, bi ko ènì yẹn ní ìfarabalẹ̀, ìmúlò àgbàrá àti bí a ṣè n, a se lè ṣe ìpinnu lẹ́sẹ̀kẹsẹ̀. Mo tún nífẹ̀ẹ́ sí kẹ̀kẹ́ àti gígùn kẹ̀kẹ́. Gígùn kẹ̀kẹ́ jẹ́ eré ìdárayá tó dáa fún gbogbo ara. Ó ń mú ara, agbára ẹsẹ̀ pọ̀, ó ń kọ́ ìwọ̀ntúnwọ̀nsì àti ó ń jẹ́ kí ọkàn àti ọpọlọ ṣiṣẹ́ dáadáa. Ni àsìkò ìrìnàjò, gígùn kẹ̀kẹ́ tún jẹ́ ọ̀nà ìsimi torí ó máa ń fi ìmúlára ìtùnú wá. Ìdárayá omi náà jẹ́ ohun tí mo fẹ́ràn bíi sísá omi, gígùn oko ojú omi tàbí ìdárayá omi míì. Ìdárayá omi rọ ara, ó ń dín wàhálà kù àti pé ó sì fún, o si se fún gbogbo ọjọ́ orí. Ni omi, agbára ara ni, agbára ara ń ṣiṣẹ́ dáadáa ó sì tún dáa fún ẹ̀dà ara tó rọrùn. Mo tún nífẹ̀ẹ́ sí eré, eré tó ń fi agbára ara ṣiṣẹ́ gẹ́gẹ́ bíi ìdárayá, amunibak, amúnibákẹ́ bíi push up, sit up àti squat. Eru èyí irú eré bẹ́ẹ̀ máa ń mú agbára ara pọ̀, ó ń ṣ-- po, o n so ara di kítóbi àti ó ń dín àìlera kù. Ó tún jẹ́ ohun tó rọrùn láti ṣe ní ilé tàbí ní ibi iṣẹ́. Ni àsìkò ìgbà ìdárayá, mo tún nífẹ̀ẹ́ sí eré tí ń kọ́ ọpọlọ pẹ̀lú agbára ara bíi tẹnísì tàbí tébù-tẹ́nìsì. Irú eré bẹ́ẹ̀ kò kọ́ ìmúláradàpọ̀ ara àti ọpọlọ. Nígbà tí o bá ń gbá bọ́ọ̀lù, ara àti ọpọlọ ń ṣiṣẹ́ pọ̀ sí i, o, ó sì ń kọ́ i f--, ifi ìfọkànsí àti ìwà pẹ̀lẹ́. Ìdárayá máa ń jẹ́ ọ̀nà ìdánilójú àti ìsimi. Nígbà tí mo bá ń ṣe eré ìdárayá, o máa ń ràn mí lọ́wọ́ láti dín ìbànújẹ́ kú, kí i ìmúlára rere wá àti kí agbára pọ̀. Ó tún jẹ́ àǹfààní fún ìlera ọpọlọ torí ara ń ṣiṣẹ́, ọpọlọ sì ń ṣe àtọwọ́dá ìṣirò àti ìmúlò ìmúlára. Ni ìparí, eré ìdárayá tí mo fẹ́ràn jẹ́ apá pàtàkì nínú ìgbésí ayé. Ó ń kún fún ìlera, ìdárayá, ìmúlára rere àti ìmúlò agbára ara. Bọ́ọ̀lù, kẹ̀kẹ́, ìdárayá omi àti eré agbára jẹ́ àwọn irú eré tí ó ń fi ayọ̀ wá sí ìgbésí ayé. Tí a bá ṣe wọ́n pẹ̀lú ìwọ̀ntúnwọ̀nsì, ó lè jẹ́ ohun tí ń mú ayọ̀ àti ìlera wá fún gbogbo ọjọ́.

Ohun tí máa ń fún mi ní ìtara ní ibi iṣẹ́ jẹ́ ọ̀pọ̀lọpọ̀ torí pé ìtara kì í wá láìsí ìdí. Ó sì ní ipa púpọ̀ lórí bí ènìyàn bá ṣe mọ ṣíṣe dáadáa. Ọ̀kan lára ohun tó ń fún mi ní ìtara ni àyípadà àti ìlérí ìlúmọ̀ọ́kàn. Nígbà tí iṣẹ́ bá yàtọ̀ sí iṣẹ́ ojúmọ́ tàbí tí ó ní ìṣòro tó ń jẹ́ kí ọpọlọ ṣiṣẹ́, ó máa ń dá ẹ̀rọ̀ àti ìtara wá. Ẹnìkan tí ń rí iṣẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí ìpinnu àti àfọ̀mọ́ nígbà gbogbo máa ń ní ìtara láti ṣe dáadáa. Ìmọ̀lára, ìtẹ́lọ́rùn àti ìfẹ́ ìṣe náà jẹ́ ohun tó ṣe pàtàkì gan. Nígbà tí ènìyàn bá mọ̀ pé iṣẹ́ rẹ̀ ń ṣe àǹfààní kí ó máa ran ẹlòmíràn lọ́wọ́ tàbí kí ó jẹ́ kó dára sí ìdílé, ó máa ń jẹ́ kí ó ní ìtara ìmọ̀lára pẹ̀lú ohun tí ó ṣe fọ́ọ̀lù fún fi fi agbára sí ara. Ó sì mú kí a fi gbogbo ìtara ṣíṣe. Àwọn ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ẹlẹgbẹ́ àti olórí tún ṣe pàtàkì. Bí ìbáṣepọ̀ bá dára, ó máa ń fún ènìyàn ní ìtara. Ẹnìkan tí olórí, tí olórí rẹ̀ ń ṣe ìdárayá pẹ̀lú rẹ̀, tí ń fi ìtànkálẹ̀ ìmọ̀ àti ìtọ́sọ́nà hàn àti, àti ń fi ìbáṣepọ̀ rere hàn, máa ń jẹ́ kí ènìyàn fẹ́ ṣiṣẹ́ dáadáa. Bákan náà, àwọn ẹlẹgbẹ́ tí ó ní ìtara àti ìmọ̀lára rere máa ń tan ìtara sí. Àwọn àfihàn yìí àti ìdámẹ́wàá nípa iṣẹ́ náà tún ṣe pàtàkì. Nígbà tí ènìyàn bá ń rí, rí pé iṣẹ́ rẹ̀ ti wúlò lórí tàbí ẹlẹgbẹ́ kan bá ń fi ẹ̀bùn tàbí iyì hàn, ó máa mú ìtara pọ̀ si. Kí ìtara má bàjẹ́, ó da kí iyì náà jẹ́ oníṣọ̀kan àti tòótọ́. Íṣẹ́ fífi ẹ̀ gẹ́gẹ́ ṣe fífi ẹ̀bùn hàn fún ìṣàkóso kan kan. Ìlera ara àti ọpọlọ tún nípa. Bẹ́ẹ̀ bí ẹni bá ní ìlera, ó máa ń ní agbára àti ìtara. Nígbà tí ara bá ń wẹ̀ tàbí ọpọlọ bá ń ní ìbànújẹ́, ìtara kì í pọ̀. Ìsinmi tó pé, oúnjẹ tó da àti ìdárayá jẹ́ ohun pàtàkì. Ńlá àti ìlọ́po iṣẹ́ náà tún ṣe, àti ìlọ́po iṣẹ́ náà tún ṣe pàtàkì. Nígbà tí iṣẹ́ bá ní ìlànà àti pé ẹni náà mọ ohun tí ó yẹ kí ó ṣe, ó máa ń jẹ́ kí a ṣiṣẹ́ dáadáa. Ìṣòro tó da láti ìyànjú náà tún fi ìtara hàn torí pé ó ń fi agbára ọpọlọ ṣiṣẹ́. Ó sì ń jẹ́ kí ènìyàn ní ìmọ̀lára pé ó ṣe àṣeyọrí. Níparí, ohun tí ó máa ń fún mi ní ìtara ní ibi iṣẹ́ ni àyípadà, ìtẹ́lọ́rùn, ìbáṣepọ̀ rere pẹ̀lú olórí àti ẹlẹgbẹ́, ìhìhìn àti ìdámẹ́wàá, ìlera ara àti iṣẹ́ tó ní ìlànà àti ìpinnu. Gbogbo nǹkan wọ̀nyí máa ń pọ̀ sí i láti mú kí ìtara pọ̀, kí agbára wa pọ̀ si àti kí a lè ṣiṣẹ́ dáadáa ní gbogbo ọjọ́, gbogbo ọ̀sẹ̀, gbogbo oṣù àti gbogbo ọdún.

Ibi tí mo máa ń fẹ́ lọ sí ìsinmi jẹ́ ohun tí mo máa ń ronú nípa rẹ̀ pẹ̀lú ìmọ̀lára àyọ̀. Torí rí ìsinmi kì í se ìrìnàjò lásán, ó jẹ́ àkókò tí èèyàn fi ń tún ara àti ọpọlọ ṣe, tí ó fi ń yọ kúrò nínú ìṣòro ojoojúmọ́, tí ó sì fi ń rí ayé láti ojú mi. Bí mo se ń ronú nípa ibi ìsinmi, mo máa ń wò ó láti ojú méjì: ibi tó lè mú ìsinmi gidi bá mi àti ibi tó lè kọ́ mi ní ǹkan tuntun. Ọ̀kan lára ibi tí mo máa ń fẹ́ lọ ni ibi tí ìsadé wà lọ́pọ̀ bí i etíkun. Ibi tí omi kún ró ṣókè sì sálẹ̀ pẹ̀lú irọ́ pẹ̀lẹ́ rẹ̀. Etíkun ní ìtún pàtàkì. Bí ẹni bá jókòó lẹ́gbẹ̀ẹ́ omi tí afẹ́fẹ́ tuntun fẹ́, ó máa ń jẹ́ kí ọpọlọ balẹ̀ níru ibi. Bí èèyàn lè ka ìwé bọ́ omi pẹ̀lẹ́ tàbí kàn wọ́n kíkí tàbí kó wo bí omi ṣe ń rìn. Ó ń kọ́ ni pé ayé kì í ya tó bí gẹ́gẹ́ bí a ṣe máa ń wò ó. Mo tún máa ń fi ibi tó ní àṣà àti ìtàn, ìlú tàbi abúlé tí ó ní ibi ìtàn, ibi ìrántí àwọn àgbà àti ibi tí a ti lè kọ́ nípa àwọn ènìyàn ṣe gbé láyé tẹ́lẹ̀. Irú ìrìnàjò bí í kì í ṣe ìdárayá nìkan, ó tún jẹ́ kí ìmọ̀ ènìyàn gbòò. Nígbà tí a bá rí àwọn ènìyàn míì ṣe ń gbé ọmọ, ó máa ń jẹ́ kí a mọ̀ pé ayé tóbi ju àyíká wa lọ. Ibi òkè tàbi ibi tí igi àti koríko fún ń tún wúlò fún ìsinmi. Rírìn kiri ni àárín ìṣẹ̀dá, gbígbó irọ̀ ẹyẹ àti rí afẹ́fẹ́ mímọ́ lè mú ìtùnú tó jìnlẹ̀ wá. Níbi èèyàn lè ronú lórí ìgbésí ayé rẹ̀, ṣètò àfojúsùn tuntun tàbí kàn gbádùn ìdákẹ́jẹ́ ọ̀pọ̀ ìgbà. Ìdákẹ́jẹ́ ni ohun tí ọpọlọ ní lòjù. Síbẹ̀ ìsinmi kì í ṣe dáadáa kí ó jìnnà rára. Nígbà mìíràn ìsinmi tó dáa lè jẹ́ pé èèyàn kàn yọ kúrò nínú ìṣòro. Iṣẹ́ kí ó lọ kó lo àkókò pẹ̀lú ẹbí tàbí ọ̀rẹ́, jíjẹun pọ̀, sísọ̀rọ̀ àti rí rírìn kiri pọ̀ lè fún ọ̀kan ní ayọ̀ tó pọ̀ ju ìrìnàjò jìnnà lọ. Ohun pàtàkì jùlọ nípa ibi ìsinmi ni pé kí ó mú ìtùnú bá ọ, kí ó jẹ́ ibi tí o ti lè sùn dáadáa, rẹ́rìn-ín ni kí ó sì gbàgbé ìṣòro díẹ̀. Ìsinmi gidi kì í ṣe pé o lọ sí ibi tó gbó ju bí kò ṣe pé ó rí ìdákẹ́ji àti ayọ̀ nínú rẹ̀. Nípa yí, ibi tí mo máa ń fẹ́ lọ sinmi ni ibi tó ní ìtùnú, ìṣẹ̀dá àti àṣà. Ibi tí ara àti ọpọlọ lè tún ara wọn ṣe. Bóyá etíkun, ibi òkè tàbi ìlú tó ní ìtàn, gbogbo wọn lè jẹ́ ibi ìsinmi tó dá ti ìdí rẹ̀ bá jẹ́ tuntun àti ayọ̀. Ìsinmi jẹ́ ẹ̀bùn fún ara wa.

Bẹ́ẹ̀ni, mímu coffee ní ibi iṣẹ́ jẹ́ ohun tí ọ̀pọ̀ èèyàn máa ń se torí coffee ti di apá kan nínú àṣà iṣẹ́ ní ọ̀pọ̀ ibi. Coffee kì ń ṣe mímu lásán, ó nípa lórí ènìyàn ṣe ohun, ṣe ronú, agbára tí ó ní àti ìfarabalẹ̀ rẹ̀. Ẹ̀kẹ, ẹ̀kẹ, í jẹ́ kí ní òwúrọ̀, ọ̀pọ̀ ènìyàn máa ń bẹ̀rẹ̀ ọjọ́ wọn pẹ̀lú coffee ní caffeine, ohun tí ó máa ń jí ọpọlọ tí ó sì máa ń mú ìfarabalẹ̀ pọ̀ sí i. Nígbà tí ẹni bá ti sùn díẹ̀ tàbí tí ara rẹ̀ kò tíì jí tán, coffee lè ran, coffee lè ran lọ́wọ́ láti ní agbára. Torí náà, ní ọ̀pọ̀, ní ọ̀pọ̀ ibi iṣẹ́ a máa ń rí àwọn ènìyàn tí ń mu coffee ní ìbẹ̀rẹ̀ ọjọ́, ní àárọ̀ ọjọ́ tàbí nígbà tí iṣẹ́ pọ̀. Coffee tún lè jẹ́ ọ̀rẹ́, ó lè mú kí ẹ̀n, ẹ̀ni dojú kọ iṣẹ́ pẹ̀lú ìfarabalẹ̀. Díẹ̀ nínú ènìyàn máa ń sọ pé lẹ́yìn mímu coffee, ọpọlọ wọn ń ṣíṣí dáadáa wọ́n sì lè ronú kedere. Èyí ló jẹ́ kí coffee di ohun tí wọ́n fẹ́ràn níbi iṣẹ́. Síbẹ̀, mímu coffee ní ìwọ̀ntúnwònsì ni ó da. Bí, bí ènìyàn bá mu ú jù, ó lè mú kí ọ̀kàn lò yára yára, kí òun dínkú tàbí kí ara ní ìfarapa. Díẹ̀ èèyàn tún lè ní ìfarapa inú tàbí ìbànújẹ́. Torí náà, ó da kí a mọ iye tí ara wa lè gbà. Mo tún rí i pé coffee máa ń jẹ́ ohun ìbáṣepọ̀ ní ọ̀pọ̀ ibi iṣẹ́. Àkókò coffee jẹ́ àkókò tí wọ́n, àwọn ẹlẹgbẹ́ máa ń pàdé, sọ̀rọ̀ dé kí wọ́n sì sinmi kúrò nínú iṣẹ́. Ni àkókò bẹ́ẹ̀, àwọn ìjíròrò rere lè wáyé tí tó máa ń ní, tó máa ń mú ìbáṣepọ̀ pọ̀ sí i. Síbẹ̀ kí i ṣe gbogbo ènìyàn ló fẹ́ràn coffee. Díẹ̀ fẹ́ràn tea omi tàbí mímu omi, mímu omi. Ohun pàtàkì ni pé kí mímu náà ran ènìyàn lọ́wọ́ kì í ṣe kó di ìṣòro ara. Ẹ̀níyàn yàtọ̀ sí ara ènìyàn, torí náà ohun tó da fún ẹni kan lè má dà fún ẹlòmíi. Ní tìtẹ̀ mi, mo máa ń wo coffee gẹ́gẹ́ bí ohun ìrànlọ́wọ́ kékeré níbi iṣẹ́, kò ṣe pàtàkì jù. Ṣùgbọ́n ó lè ran lọ́, ó lè ran lọ́wọ́ ní àsìkò kan. Ohun tí ó ṣe pàtàkì jù ni ohun tó pé oúnjẹ tó da àti ìsinmi. Wọ́n bá, wọ́n bá da, ẹ̀yìn kò, ẹni kò nílò coffee púpọ̀. Tẹ́ ẹ bá sì ní èso tí ẹ lè jẹ bí i tó ní vitamin bíi ọsàn, ó dára. Mo tún rí i pé coffee jẹ́ ohun tó lè, mo tún ní coffee, ohun pàtàkì ni pé kí mímu náà ran ẹ̀yan lọ́wọ́ kì í ṣe kí kó di ìṣòro. Ara ẹni yàtọ̀ sí ara ẹni, torí náà ohun tó da fún ẹni kan lè má dà fún ẹlòmíi. Coffee a sì máa bá eyín jẹ́ nígbà mìí táa máa mú kí eyín, èèyàn yí, yí, yí ìwọ̀padà láti funfun lọ sí àwọ̀ mí. Coffee tún máa ń jẹ́ kí àwọn ẹlò, ó rẹ àwọn ẹlòmíràn tí wọ́n bá mu bí i kọ́ọ̀pù méjì, a máa rẹ̀ wọ́n.

Ètò mi fún ìparí ọ̀sẹ̀ máa ń jẹ́ àkókò pàtàkì tí mo fi ń tún ara àti ọpọlọ ṣe lẹ́yìn iṣẹ́ gbogbo ọ̀sẹ̀. Ìparí ọ̀sẹ̀ kì í ṣe pa ká kàn sí mi nìkan, ṣùgbọ́n ó jẹ́ àkókò láti ṣètò ara láti ṣe ohun tí a fẹ́ ràn àti láti lo àkókò pẹ̀lú àwọn ènìyàn tó ṣe pàtàkì. Ní ìbẹ̀rẹ̀ ìparí ọ̀sẹ̀, mo máa ń fẹ́ kọ́kọ́ sinmi díẹ̀. Bí ó ṣe iṣẹ́ bá-- bí ọ̀sẹ̀ iṣẹ́ bá ti pé, ara àti ọpọlọ máa ń rẹ̀, sùn tó pẹ́, jí ní àlàáfíà kí a má ṣe yára. Ẹ̀wọ̀n, èw-- àwọn wọ̀nyí ni mo kà sí ẹ̀bùn fún ara. Nígbà tí èèyàn bá ń sùn dáadáa, ọpọlọ máa ń ṣiṣẹ́ dára síi, ìmọ̀lára sì máa ń balẹ̀. Lẹ́yìn ìsinmi, mo máa ń gbìyànjú láti ṣe nǹkan tó ní ìtumọ̀. Ó lè jẹ́ kíkà ìwé, kọ́ ẹ̀kọ́ tuntun tàbí wíwo àwọn ohun tó lè fi ìmọ̀ kún mi. Ìparí ọ̀sẹ̀ jẹ́ àkókò rere láti ṣe ohun tí a kò rí àkókò fún ní ọjọ́ ọ̀sẹ̀. Díẹ̀, ènìyàn máa ń gbọ́ gbogbo ọgbọ́n tuntun bí i èdè, iṣẹ́, owó tàbí ọgbọ́n owó. Irú nǹkan bẹ́ẹ̀ máa ń mú ìdàgbàsókè ara ẹni wá. Mo tún ka ìdárayá sí apá kan pàtàkì. Rírin kiri sí, sí iṣẹ́ aré díẹ̀ tàbí ìdárayá ara ní ilé lè jẹ́ kí ẹ̀jẹ̀ rìn dáadáa kí ara sì ní agbára. Ìdárayá kì í ṣe fún ara nìkan, ó tún da fún ọpọlọ, ọ̀-ọpọlọ máa ń, máa ń tún àwọn kí, wọ́n á tún àwọn kí, máa ń tún àwọn ayọ̀ jáde tí ń mú ìmọ̀lẹ̀, ẹ̀, ìmọ̀lára wá. Àkókò pẹ̀lú ibi tí o-ọ̀rẹ́ tún ṣe pàtàkì gan-an ní òpó, ní ọ̀pọ̀ ìgbà. Ọ̀sẹ̀, ọ̀sẹ̀ iṣẹ́ máa ń gba àkókò wa, ó sì ní ààyè púpọ̀ fún àwọn ènìyàn wa. Ìparí ọ̀sẹ̀ jẹ́ àǹfààní láti jókòó, bá wọn sọ̀rọ̀, jẹun pọ̀ tàbí ṣeré pọ̀. Àwọn ìrántí tó da púpọ̀ ni a máa ń dá sílẹ̀ ní irú àkókò báyìí. Mo tún máa ń lo, mo tún máa ń lo ìparí ọ̀sẹ̀ láti ṣètò ọ̀sẹ̀ tó ń bọ̀. Díẹ̀ nínú ètò yìí ni pípa àfojúsùn kéékèé sílẹ̀, ṣètò iṣẹ́ tó yẹ kí n ṣe àti ròyìn ohun tí mo fẹ́ ṣà ṣe yori. Ìmúra sílẹ̀ yìí máa ń jẹ́ kí ọ̀sẹ̀ tuntun rọrùn ó sì dín ìfarapa kù. Nígbà mi, mo máa ń yà láti ṣe ìdárayá, ìdánilẹ́ya bí wíwo fíìmù tó dára, gbígbọ́ orin tàbí ṣíṣe eré. Èyí kì í ṣe àìlera, ara àti ọpọlọ nílò ìdára. Ohun pàtàkì ni ìwọ̀ntúnwọ̀nsì kí ìdárayá má ka gbogbo àkókò kí a sì tún ṣe ohun tó ní èrè. Mo tún gbà pé ìparí ọ̀sẹ̀ jẹ́ àkókò ìrònú, ròyìn ohun tí ó lọ, ó lọ dáadáa ní ọ̀sẹ̀, ohun tí a lè ṣe dára sí i àti ohun tí a dúpẹ́ fún. Ìdúpẹ́ máa ń mú ìtẹ́lọ́rùn wá, ó sì ń jẹ́ kí ènìyàn rí rere nínú ìgbésí ayé. Níparí, ètò ń fún mi ní ìparí ọ̀sẹ̀ ní ìsinmi, ìdàgbàsókè ara ẹni, ìdárayá, àkókò pẹ̀lú ibi tí ọ̀rẹ́ àti ìmúra sílẹ̀ fún ọ̀sẹ̀ tuntun. Gbogbo wọ̀nyí jẹ́ ó máa ń jẹ́ kí ìparí ọ̀sẹ̀ ní ìtumọ̀. Ìparí ọ̀sẹ̀ tó dáa máa ń jẹ́ kí ènìyàn padà sí iṣẹ́ pẹ̀lú agbára tuntun àti ọkàn ayọ̀.

Bẹ́ẹ̀ni, dédé dé ní àkókò jẹ́ ìwà tó ṣe pàtàkì gan-an nínú ìgbésí ayé àti ní ibiṣẹ́. Kí ènìyàn má de ní àkókò yìí ṣe pé ó kàn, ó kàn tẹ̀lé ago nìkan. Ó tún fún, ó tún fi ìwà rere ìbọ̀wọ̀ fún àkókò àwọn mìíràn àti ṣètò ara rẹ̀ hàn. Ní ìbẹ̀rẹ̀, dédé dé ní àkókò ń fi hàn pé ènìyàn mọ̀ yí àkókò. Àkókò jẹ́ ohun tí a kò le ràpadà. Nígbà tí a bá dẹ̀, nígbà tí a bá dé pẹ́, a lè dá ètò àwọn mìíràn rú. Ṣùgbọ́n bí a bá dé ní àkókò, a ń fi hàn pé a bọ̀wọ̀ fún àti fún ìṣe náà. Èyí máa ń jẹ́ kí àwọn ènìyàn ní ìgbàgbọ́ sí wa. Ní ibiṣẹ́, ẹni tí ń dé ní àkókò máa ń jẹ ẹni tí a lè gbẹ́kẹ̀lé lórí àti ẹlẹgbẹ́. Olórí àti ẹlẹgbẹ́ máa ń rí pé ẹni náà ní ìṣòtò ara ẹni, ó tún ń jẹ́ kí iṣẹ́ rìn dáadáa torí gbogbo ènìyàn lè bẹ̀rẹ̀ ní àkókò tí wọ́n pinnu. Ni ọ̀pọ̀ iṣẹ́ ilé iṣẹ́, ìwà yìí lè mú kí ènìyàn ní àǹfààní bí èyí tàbí ìgbẹ́, bí eyín tàbí ìgbéga. Ṣùgbọ́n dédé ní àkókò kí ìwà láìsí, kí wà láìsí ìṣètò. Ó bẹ́rẹ̀ pẹ̀lú mímọ ohun tí o fẹ́ ṣe lójúmọ́. Ọ̀pọ̀ ènìyàn máa ń ṣètò aṣọ, ohun èlò tàbí ìrìnàjò wọn láti alẹ́. Diẹ máa ń ṣètò agogo ìjí kí wọ́n tó lè jí ní àkókò. Gbogbo ọ̀yọ́ yìí hàn lọ́wọ́ láti dín ìṣòro kù ní òwúrọ̀. Mo tún gbà pé ìfarabalẹ̀ ṣe pàtàkì. Nígbà mìí, ẹ lè ní ìdí tí kò jẹ́ kó rọrùn láti dé ní àkókò bí ìrìnàjò tó pẹ́ ju, ìjọwó, ìjọwó ọ̀nà tàbí ìṣẹ̀lẹ̀ àríwó, àríwó èyìn. Ṣùgbọ́n ẹni tó ní ìwà dédé dé ní àkókò máa ń gbìyànjú láti kọ àkókò àfikún sí ìrìnàjò rẹ̀ kí ìṣòro báyìí má bà á lójú. Ìwà dédé dé ní àkókò tún ń kọ́ni ní ìfarabalẹ̀ àti ìṣètò. Nígbà tí a bá ń ṣètò àkókò wa dáadáa, a máa rí pé ọjọ́ wa ń rí, ọjọ́ wa ń rìn dára sí i. A ó ní ìyára tàbí ní ìbànújẹ́ pé a ti pẹ́ ju. Ó tún mú ìtẹ́lọ́rùn ọkàn wá ní ti ìbáṣepọ̀ pẹ̀lú ènìyàn. Ẹni tí ń dé ní àkókò máa ń ka ìbọ̀wọ̀ bí ó bá ní ìpinnu láti padà. Ẹnìkán dédé dé ní àkókò ń fi hàn pé ká, ó ń fi hàn pé o kàn wò sí pàtàkì. Èyí máa ń jẹ́ kí ìbáṣepọ̀ lágbára níparí. Bẹ́ẹ̀ni, mo ka dédé dé ní àkókò sí ìwà rere kò yẹ kí gbogbo ènìyàn kọ. Ó ń fi ìbọ̀wọ̀, ìṣètò ara ẹni àti ìgbàgbọ́ hàn. Bí a bá fi sùúrù àti ìṣètò ṣe, ó di apá àdáyébá nínú ìgbésí ayé. Dédé dé ní àkókò kì í jẹ́ ohun kékeré, ó lè ṣe ìlékùn àǹfààní púpọ̀ sílẹ̀ fún ènìyàn.

Ìforúkọsílẹ̀ ilé ìdárayá jẹ́ ìgbésẹ̀ tó da fún ẹni tí ó fẹ́ bojú tó, tó fẹ́ bojú tó ìlera ara rẹ̀. Ọ̀pọ̀ ènìyàn máa ń forúkọsílẹ̀ torí pé wọ́n fẹ́ dín àrùn kù, fẹ́ jẹ́ kí ara wọn lágbára tàbí fẹ́ yí ìrísí ara wọn padà. Ní ilé ìdárayá, a máa ń rí ohun èlò bíi treadmill, bicycle machine, dumbbells àti ìránṣẹ́ ìran, ìrísí, oríṣiríṣi ìmí tí ń ran àwọn, tí ń ran ara lọ́wọ́ láti ṣe ṣiṣẹ́ dáadáa. Ọ̀kan lára ànfaàní ìforúkọsílẹ̀ ni pé ó máa ń fún ènìyàn ní ìmúlò àti ìdánilójú. Nígbà tí o bá ń tí ń san owó ìforúkọsílẹ̀, o máa mọ̀ kí o fẹ́ máa lọ kí owó náà má bàá, má bàjẹ́. Èyí máa ń jẹ́ kí ènìyàn ní ìfarabalẹ̀ sí ìdárayá rẹ̀. Ọ̀pọ̀ nínú, ẹ̀, ọ̀pọ̀ ènìyàn ló máa ń sọ pé bí wọ́n ṣe forúkọsílẹ̀ ní ilé ìdárayá ló mú kí wọ́n dá ìdárayá sí ìlànà ìgbésí ayé wọn. Ilé ìdárayá jẹ́ ibi ìmísí. Nígbà tí o bá rí àwọn mìíràn tí ń ṣe ṣiṣẹ́ takuntakun, ó máa ń fún ọ ní ìtara olùkọ́ni, olùkọ́ni lè tún wà níbẹ̀ láti fi ọ̀nà tó tọ́ hàn kí o má bàá ṣe ara jẹ. Ẹni tí ó mọ bí a ṣe ń lo ohun èlò dáadáa máa rí àbájáde dá, àbájáde dára ju ẹni tí kò mọ̀ lọ. Síbẹ̀ kí, síbẹ̀ kì í ṣe gbogbo ènìyàn ló nílò ilé ìdárayá kí wọ́n tó lè ní ìlera. Díẹ̀ eeyàn máa ń ṣe ìdárayá ní ilé bíi push up, skipping, jogging tàbí yoga. Ohun pàtàkì ni pé kí ara má, má rìn kí ẹ̀jẹ̀ sì máa sàn dáadáa. Ilé ìdárayá jẹ́ àfikún rere ṣùgbọ́n kì í ṣe dáadáa fún gbogbo ènìyàn. Ìforúkọsílẹ̀ ilé ìdárayá tún kọ́ ni ní ìṣètò àkókò. Ẹni tó fẹ́ràn, ẹni tó fẹ́ràn, ẹni tó fẹ́ràn rẹ̀, ẹni tó fẹ́ rí àbájáde máa yan ọjọ́ àti àkókò tí yóò lọ. Díẹ̀ máa n lọ, máa n lọ ní òwúrọ̀ kí ọjọ́ tó bẹ́rẹ̀. Àwọn mìíràn sì máa ń lọ ní ìrọ̀lẹ́. Lẹ́yìn ìṣe ńlá yìí máa ń jẹ́ kí ìdárayá di apá kan nínú ìgbésí ayé wọn. Ànfàní ìdá, ìdárayá pọ̀. Ó mú kí ọ̀kan iṣẹ́ ṣiṣẹ́ dáadáa. Ó ń dín ìbànújẹ́ ku, ó mú oọ̀run, oọ̀run dára. Ó sì ń fún ni ní agbára. Ó sì ń fún ni ní agbára kò kan ara, kò kan ara nìkan, ó tún kan ọpọlọ. Ọpọlọ máa ń tún o mú, hùnmóònu ayọ̀ jáde nígbà ìdárayá. Èyí tun máa ń mú ìmọ́lára rere wá. Síbẹ̀ ó ṣe pàtàkì kí ènìyàn má ṣe ju ara lọ. Díẹ̀ ènìyàn fẹ́ rí àbájáde kíákíá wọ́n sì máa ń ṣe ju bó ṣe yẹ lọ. Èyí le fa ìfarapa. Ó da kí a bẹ̀re díẹ̀ kí a sì ṣe ìtẹ̀síwájú ní kíkùn sùúrù kí kọ́ kí ni kó kọ́ ni nínú ìmú, nínú ìdárayá. Ní ìparí bí mo tilẹ̀ kọ́ ní ara tàbí ìforúkọsílẹ̀ gidi ní ilé ìdárayá, mo mọ̀ pé ìdárayá jẹ́ ohun tó dára gan fún ènìyàn. Ilé ìdárayá jẹ́ lè jẹ́ ibi tó dá láti bẹ̀rẹ̀ torí ó ní ohun èlò àti ìmísí. Ṣùgbọ́n ohun tó ṣe pàtàkì jù ni pé kí ènìyàn má rí kí.

Bẹ́ẹ̀ni, mo máa ń mu àwọn èrò ìlera, àwọn èrò ìlera tí, tí ọpọ̀ èèyàn máa ń sọ̀rọ̀ nípa wọ́n lé, wọ́n jẹ́ vitamin supplement tàbí òògùn tí wọ́n gbọdọ̀ pè. Ó máa ń ràn wọ́n, wọ́n máa ń ran ara lọ́wọ́. Diẹ máa ń mu vitamin C, diẹ vitamin D tàbí multivitamin láti fi agbára kún ara. Diẹ sì máa ń lo herb mixture tàbí òògùn ìbílẹ̀. Gbogbo èyí ń fi hàn pé ènìyàn máa ń, gbogbo èyí fi hàn pé ènìyàn n wá ọ̀nà láti bojú, láti bojú tó ìlera wọn. Ṣùgbọ́n ohun pàtàkì ni pé kíì se gbogbo ohun tí a pè ní ti ìlera ni ó yẹ fún gbogbo ènìyàn. Ara ènìyàn, ara èèyàn yàtọ̀ sí ara èèyàn. Ohun tó se, ohun tó se é se fún ẹni kan lè má se se fún òmí. Nígbà mí bí ènìyàn bá mu supplement jù bó se yẹ lọ, ó lè ní ipa lórí ara. Torí náà ìmọ̀ àti ìwọ̀ntúnwọ̀nsì se pàtàkì gan-an. Ọ̀pọ̀, ọ̀pọ̀ onímọ̀ ìlera máa ń sọ pé ohun àkókò fún ìlera kì í se supplement bí kò se oúnjẹ tó da. Bí ènìyàn bá jẹ oúnjẹ, ìwọ̀ntúnwọ̀nsì, ẹ̀fọ́, èso, ọkà, protein àti omi tó pé, ara máa ń rí púpọ̀ nínú vitamin tó nílò lára oúnjẹ náà. Supplement sábà máa ń wúlò nígbà tí kò bá rí vitamin tó pé nínú oúnjẹ. Omi mímu náà jẹ́ èrò ìlera tó rọrùn jù. Ọ̀pọ̀ ìsúra ara máa ń dínkù bí ènìyàn bá ń mu omi tó, omi ń ran ẹ̀jẹ̀ lọ́wọ́ láti sàn, ó ń jẹ́ kí àwọn ara dára ó sì ń ran ọpọlọ lọ́wọ́ láti ṣiṣẹ́. Diẹ èèyàn máa ń wa supplement gbowó, ṣùgbọ́n wọ́n gbàgbé omi mímu, orun tó pé tún ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀ supplement, ju ọ̀pọ̀lọpọ̀ supplement lọ. Nígbà tí èèyàn bá sùn dáadáa, ara máa ń tún ara rẹ̀ ṣe, ọpọlọ sì máa ń sinmi. Ẹni tí kò sùn lè ní èrè wí sí ìbànújẹ́ tàbí àìlera. Torí náà, orun jẹ́ apá pàtàkì nínú ìlera. Ìdárayá náà jẹ́ òògùn àdáyébá. Rírìn kiri, rírìn kiri sí sísá aré diẹ tàbí stretching lè mú ọkàn sisẹ́ dáadáa, kí ẹ̀jẹ̀ sàn àti kí ìbànújẹ́ dínkù. Ọ̀pọ̀ ìgbà ìdárayá pẹ̀lú oúnjẹ tó da lè ṣe ju supplement lọ. Síbẹ̀ ó da kí èèyàn ba, ó da kí èèyàn bá onímọ̀ ìlera sọ̀rọ̀ bí ó tó bẹ́ẹ̀ mímu supplement tàbí òògùn kankan lójoojúmọ́. Onímọ̀ lè sọ ohun tí ara rẹ nílò gidi. Èyí dára jù kí ènìyàn máa ń tẹ̀lé ohun tí ó gbọ́ lẹ́ẹ̀mọ́ bó ṣe yẹ. Mo tún gbà pé ìlera kì í ṣe, kì í ṣe ti ara nìkan, tí ọpọlọ àti ti ọkàn náà ní ayọ̀, ìdàkejì àti ìbáṣepọ̀ rere pẹ̀lú ènìyàn lè mú ìlera dára. Ẹni tí ó kàn rè, ẹni tí ọkàn rẹ̀ balẹ̀ sábà máa ń ní ìlera tó dáa jù ní ẹni tí ìbànújẹ́ kún inú rẹ̀ lọ. Níparí bí mo ti lè kọ́lẹ̀, bí mo ti lè kọ́lẹ̀ mu èrò ìlera, mo mọ̀ pé ìlera gidi wá láti oúnjẹ tó da, omi mímu, ohun tó pé ìdárayá àti ìmọ̀láaye.

Ohun mímu tí mo fẹ́ràn jù ni àwọn ohun mímu tó ń tu ara lójú tí kò sì ní ìpalára sí ìlera. Ọ̀kan lára ohun mímu tí mo kà sí àyànfẹ́ ni omi tútù. Ó lè dàbí ohun kékeré ṣùgbọ́n omi ní ìpele ìlera. Nígbà tí èèyàn bá mu omi tó, ara má ń ṣiṣẹ́ dáadáa, àwọn ara má ń rẹwà, ọ̀pọ̀lọpọ̀ sì má ń rọrùn rọrùn rọrùn kedere. Omi tún ran ara lọ́wọ́ láti yọ ìdọ̀tí jáde. Ọ̀pọ̀ òpò onìmọ̀ iléra má ń sọ pé omi ni ohun mímu tó da jù lọ. Mo tún fẹ́ràn ojú èso àdáyébá bíi ọsàn, ọ̀pọ̀tọ́ tàbí apple juice tí a ṣe láìfi súgà púpọ̀ kún. Ó jẹ́ èso kan fún vitamin ó sì má ń fún ara ní agbára. Ní ọjọ́ gbígbọ́n, mímu ojú èso tútù lè jẹ́ ìtúnú gan-an ṣùgbọ́n kò da kí a má fi ṣúgà poo jú kí ìlera má bàjẹ́. Ohun mímu bíi tíì pẹ̀lẹ́ tún wúlò tíì gbígbóná lè tún ara lóju pàápàá ní òwúrọ̀ tàbí ní alẹ́. Díẹ̀ tíì bí green tea ni a sọ pé ó da fún ara torí antioxidant tí ń tún lè jẹ́ kí ènìyàn balẹ̀ kí ìmọ̀lára dára. Mo má ń wo àwọn mímu ṣúgà púpọ̀ pẹ̀lú ìsọ́ra, soft drink tàbí energy drink sílẹ̀ dùn lójú ṣùgbọ́n bí a bá mu wọn jù, ó lè ní ipa lórí ìlera bíi àpánle ṣúgà tó ga tàbí ìṣòro ẹ̀yìn. Kò túmọ̀ sí pé a kò gbọdọ̀ mú rara ṣùgbọ́n ìwọ̀ntúnwonsí ní kókó. Ohun mímu kan tún lè jẹ́ èyí àṣà. Ní ọ̀pọ̀ ilẹ̀ Yorùbá a lè rí kùnú, zobo tàbí wàrà. Àwọn mímu bẹ́ẹ̀ ni ìta àti àṣà nínú wọn. Nígbà tí a bá mu wọn a kì í ṣe pé a kàn mu won, a tún rántí ibi tí a ti wá. Mímu tó da tún ní ipa lórí ọpọlọ. Bí ara bá ní omi tó, ìrẹwẹsi má ń dínkú, ìfarabalẹ̀ sì má ń pọ̀ sí. Díẹ̀ ìgbà bí ènìyàn bá ń rẹ́, omi mímu lè ran lọ́wọ́ ju mímu ṣúgà lọ. Mo gbà pé ohun pàtàkì ni ìyàn ohun mímu tí yóò ran ara lọ́wọ́ kì í ṣe tí yóò ṣe ìpalára. Ara wa jẹ́ ohun ìní, a sì gbọdọ̀ bojútó kí a má ń mu omi lọ́pọ̀, kí á dín ṣúgà kù àti kí á yàn ohun àdáyébá nígbà tó bá ṣeéṣe. Nípa ohun mímu tí mo kà sí àyànfẹ́ ojú ni omi, ojú èso àdáyébá àti tí pẹ̀lẹ́. Wọ́n rọrùn wọ́n sì dára fún ìlera. Ohun mímu tó dáa kì í ṣe fún ìtẹ́lọ́rùn ẹnu nìkan ó tún jẹ́ fún agbára àti ìlera ara tí.

Bẹ́ẹ̀ni, lílọ sí ilé ìsáré sinimá jẹ́ ọ̀kan lára àwọn ìrìnàjò kékeré tí ó pọ̀ tí ọ̀pọ̀ ènìyàn máa ń gbádùn. Kò kàn jẹ́ pé a fẹ́ wo fíìmù, ó tún jẹ́ ìrírí àtànwò ìmọ̀lára tó bá lọ. Nígbà tí ènìyàn bá wọ ilé sinimá, ìmọ́lẹ̀ dínkù, ibojú ńlá wà níwájú oun yii Ohun yìí ká gbogbo ẹ̀ máa ń jẹ́ kí ọkàn balẹ̀, kí ẹ̀yin sì wọ ayé ìtàn tí fíìmù náà sọ. Ọ̀pọ̀ ènìyàn fẹ́ràn sinimá torí pé oun fun wọ́n ńi ààyè àti sinmi kúrò nínú wàhálà ojúmọ́. Lẹ́yìn ọ̀sẹ̀ iṣẹ́ pípẹ́ tàbí ọ̀pọ̀ ẹ̀kọ́ púpọ̀, lílọ sí sinimá lè dàbí ìtura. Ó ra tíkẹ̀ẹ̀tì, ó jókòó pẹ̀lú popcorn tàbí ohun mímu, ó sì jẹ́ kí ará ẹ gba ìrìnàjò ọpọlọ. Nígbà mìí, fíìmù lè mú kí ènìyàn rẹ́rìn. Ìgbà mìíràn ó lè mú kí ènìyàn kún fún ìmọ̀lára tàbí ìmísí. Ohun mìí tí ń jẹ́ kí je ki n simi sinimá dára ni pé ó lè jẹ́ àkókò pẹ̀lú àwọn mi. Ọ̀pọ̀ ọ̀rẹ́ tàbí ẹbí máa ń ṣètò láti lọ jọ nípa bẹ́ẹ̀. Kì í ṣe fún fíìmù nìkan, à ń gbádùn àjọṣe náà ni. Lẹ́yìn fíìmù, wọ́n lè jíwóòró ohun tí wọ́n rí. Tani akíkanjú? Ìtàn wo ló dájú? Tàbí ẹ̀kọ́ wo ni fíìmù náà kọ́? Jíwóòró bẹ́ẹ̀ máa ń mú ìbáṣepọ̀ lágbára. Fíìmù fún ará rẹ̀ tún lè jẹ́ orísun ìmọ̀. Fíìmù ìtàn ayé lè kọ́ ènìyàn nípa ayé ìtàn orile orílẹ̀-èdè tàbí ìmọ̀ seyin fiimu tan. Fíìmù ìtàn ìgbésí ayé lè fi ń bí àwọn ènìyàn sí ibori ìṣòro. Nípa bẹ́ẹ̀, sinimá kì í ṣe ìdárayá nìkan, ó tún lè jẹ́ ẹ̀kọ́. Síbẹ̀, won wọ́n àwọn kan fi fẹ́ràn lílọ sí sinimá gan. Díẹ̀ máa ń fẹ́ kí wọ́n wo fíìmù nílé ní ìdákẹ́jẹ́ láìsí ariwo tàbí ìdènà. Ilé sinimá lè kún àwọn kan sílé, máa ń pa fóònù wọn, èyí tó lè dá ìfarabalẹ̀ bú. Torí náà, ìfẹ́ sí sinimá yàtọ̀ sí ẹni kọ̀ọ̀kan. Tó bá jẹ́ ẹni tí ó fẹ́ràn sinimá, o sábà máa ń yàn fíìmù to ba tó bá ìfẹ́ rẹ mu. Ẹ̀dà kan fẹ́ action, ẹlòmíẹ̀ fẹ́ romance, ẹlòmíẹ̀ sì fẹ́ comedy. Ìdí ni pé fíìmù máa ń kàn ìmọ̀lára wa. Nígbà tí ìtàn bá dára, a lè gbàgbé pé a jókòó nínú ilé sinimá, a máa dàbí ẹni pé a wà nínú ìtàn náà. Àṣà lílọ sí sinimá tún ti yípadà pẹ̀lú àkókò ní ìsìn. Àwọn ilé sinimá ní ibojúkò tó rọrùn, ohun èlò ohun tó lágbára àti ibojú tó mọ́ gan. Gbogbo èyí máa ń mú kí èyí dáa tele ju tẹ́lẹ̀ lọ. Ni ìparí, lílọ sí ilé ìṣeré sinimá jẹ́ ohun tó dára fún ìsinmi, ìbáṣepọ̀ àti ìmísí. Ó dára lórí ohun tí ẹni kọ̀ọ̀kan fẹ́ràn. Díẹ̀ máa ń rí gẹ́gẹ́ bí ayo ayọ̀ pàtàkì, àwọn mìí sì máa ń fẹ́ ìdákẹ́jẹ́ ile Gbogbo ẹ̀ dá lórí ìwà àti ìfẹ́ ẹni.

Ní ayé òde òní, ọ̀rọ̀ àṣìni se pàtàkì gan-an. Fóònù, ìmílẹ̀, báǹkì àti àkọ́lé. Orí ayélujára gbogbo ní password. Ìṣòro nípa bí a ṣe ní ọ̀pọ̀ àkọ́lé, bẹ́ẹ̀ ni ìrántí wọn máa ń ní, máa ń níra. Díẹ̀ ènìyàn máa ń lo password kan ṣoṣo fún gbogbo ibi. Ṣùgbọ́n èyí léwu torí bí ẹni kan bá mọ ọ̀kan, ó lè wo gbogbo. Ọ̀kan tí ó dáa ni lílò gbólóhùn tí ó ní ìtumọ̀ sí ènìyàn. Àpẹẹrẹ ni pé kí ènìyàn lo gbólóhùn kan tí kì í sì kí ronú fún ẹlòmíràn láti mọ̀, ṣùgbọ́n tó rọrùn fún òun láti rántí. Fún àpẹẹrẹ gbólóhùn bíí morasasoniojoaiku2019, "mo ra aṣọ ní ọ, ní ọjọ́ àìkú ẹgbẹ̀rún méjì ó lé mọ́kàndínlógún" lè rọrùn fún ni, ni tó dá, ṣùgbọ́n kì í ṣe, kò kì í ṣe rọrùn fún ẹlòmíràn láti fọ. O ná, o ná mi ní pípa àpò lẹ́tà ńlá, lẹ́tà kékeré, nọ́mbà àti àmì. Èyí máa ń mú password lágbára. Bí àpẹẹrẹ ade2024ọjà. Íru password bí ì lágbára ju orúkọ lásán lọ. Ọ̀pọ̀ ènìyàn, ọlọ́gbọ́n tún máa ń lo password manager. Ìyẹn ni app tàbí ètò kan tó ń pa gbogbo password mọ̀ láì jẹ́ kí ẹlòmíràn rí. Ẹni kan kan ṣoṣo ni a máa ń rántí master password. Ìyókù ni app máa ń bojú tó èyí ran lọ́wọ́ gan-an fún àwọn tí, tí ò ní àkọ́lé púpọ̀. Díẹ̀ ènìyàn máa ń kọ password sínú ìwé kékeré tí wọ́n fi pamọ́ sí ibi ààbò nílé. Èyí lè ṣiṣẹ́ ṣùgbọ́n ó yẹ kí ibi náà jẹ́ ibi tí kìí rọrùn fún ẹlòmíràn láti rí. Kó dà láti kọ sílẹ̀ nínú fóònù láìsí ààbò. Ọgbọ́n míì ní, ọgbọ́n míì ni lílò àpẹẹrẹ kan. Fún àpẹẹrẹ, ènìyàn lè ní ìpele password kan lẹ́yìn náà ó máa fi lẹ́tà àkọ́kọ́ orúkọ app kùn. Bí àpẹẹrẹ adeLovesReading@. Lẹ́ẹ̀dẹ́ yìí adeLovesReading@g fún Gmail, adeLovesReading@f fún Facebook. Nípa bẹ́ẹ̀ kò rọrùn fún láti gbàgbé. Ó tún ṣe pàtàkì kí ènìyàn má, má ṣe fi password rẹ̀ fún ẹlòmíràn láìsí idi tó lágbára. Ọ̀pọ̀ ìṣòro cyber máa ń bẹ́ẹ̀re nígbà tí ènìyàn bá sọ password rẹ̀ fún ẹlòmíràn tó, tí kò gbọdọ̀ mọ̀. Ààbò ara ẹni lórí ayélujára ṣe pàtàkì. Bí ààbò ilé. Rántí password tún, tún ní ìṣe, tó ní ìṣe pẹ̀lú ìbáṣepọ̀ ọpọlọ. Bí ènìyàn bá dá password tí ó ní, tí ó ní ìtumọ̀ sí èyí rẹ̀, ọpọlọ máa ń rántí rẹ̀ rọrùn ju nọ́mbà alá, aláì, aláìní lótumọ̀ lọ. Ní ìparí, ọ̀nà tó dájú ní ṣe dá password tó lágbára. Má lo ọ̀kan ṣoṣo fún gbogbo ibi. Lo password manager bí o bá ṣe ṣe. Yan ohun tí ó lè rántí ṣùgbọ́n tí kìí rọrùn fún ẹlòmíràn. Gbogbo èyí máa ran ènìyàn lọ́wọ́ láti pa àkọ́lé rẹ̀ mọ́ láìsí ìṣòro.

Tábìlì iṣẹ́ mi jẹ́ ibi tí mo máa ń rí mọ́ tí mo sì máa ń dojú kọ iṣẹ́ ojoojúmọ́ mi. Mo fẹ́ kí tábìlì mi má mímọ́ torí pé mo ti, mo ti rí pé bí ibi iṣẹ́ bá mọ́, ọpọlọ máa ń ṣiṣẹ́ dáadáa. Lórí tábìlì mi, kòmpútà alágbèéká ni, ni wà ní àárín torí pé èyí ni mo máa ń lò jù. Ní ẹ̀gbẹ́ rẹ̀ ni mo máa ń fi ìwé àkọsílẹ̀ kan sí níbi tí, níbi tí mo ti ń kọ ohun pàtàkì, èrò tuntun tàbí àtọ́jú ohun tí mo fẹ́ ṣe lojúmọ́. Mo tún ní ìkòkò kékeré tí mo fi pẹ́nsù, pẹnù àti kálámù si. Èyí ń jẹ́, èyí ń jẹ́ kí ń máa bá wa wọn káàkiri nígbà tí mo bá fẹ́ lò wọ́n. Ní, ní ìgún kan, mo ní kàléńdà kékeré tí mo fi ń tọpa ọjọ́ àti àkókò pàtàkì. Ó máa ń ràn mí lọ́wọ́ láti rántí ìpàdé tàbí i, tàbí ìpàdé tàbí iṣẹ́ tó yẹ kí n parí. Lórí tábìlì náà pẹ̀lú ní fitílà kan wà torí pé mo fẹ́ ìmọ́lẹ̀ tó dáa nígbà tí mo bá ń ṣiṣẹ́ ní alẹ́. Ìmọ́lẹ̀ tó péye máa ń, máa ń dín ìrora ojú kù. Ó sì ń jẹ́ kí, ó sì ń jẹ́ kí n lè kà tàbí kó kọ dáadáa. Nígbà mí, mo máa ń fi ìgò omi sí tábìlì mi kí n lè máa mu omi díẹ̀díẹ̀. Mo mọ̀ pé omi dáa fún ara àti ọpọlọ. Mo ò fẹ́ kí tábìlì mi kún fún ohun púpọ̀ jù torí náà mo máa ń yọ ohun tí kò ṣe pàtàkì kúrò nípa irú ọjọ́ ọmọ, ọjọ́ mọ̀ ń mọ̀. Tún ṣe mo kọ ìwé jọ, mo ṣètò ohun gbogbo kí ọjọ́ kejì lè bẹ̀re torí tábìlì tó mọ ìwà yìí ti ràn mí lọ́wọ́ láti ní ìfokànṣí àti láti ṣiṣẹ́ pẹ̀lú àlàáfíà ọpọlọ. Nígbà mí, mo lè fi ohun kékeré tó ń fún mi ní ìmísí síbi àworan tàbí ọ̀rọ̀ ìmísí kan. Ní gbogbo rẹ̀, tábìlì iṣẹ́ mi jẹ́ ibi tó, ibi tí ìṣètò tó mọ́ tí ó sì ní ìdàrúdapo. Ó ń jẹ́ kí n lè ronú dáadáa kí n sì lè ṣe iṣẹ́ mi pẹ̀lú ìtẹ́lọ́rùn.

Mo ní kọ̀ǹpútà alágbèéká tí mo ní lọ́ fún ọdún díẹ̀ báyìí, ó sì di ohun pàtàkì gan nínú ìgbésí ayé mi ojoojúmọ́. Kọ̀ǹpútà náà kì í ṣe tuntun jùlọ ṣùgbọ́n ó lágbára tó láti ṣe gbogbo iṣẹ́ tí mo nílò. Mo yan laptop ju desktop lọ nítorí pé mo fẹ́ ohun tí mo lè wù lọ sí ibikíbi, ilé, ibi iṣẹ́ tàbí nígbà tí mo bá rìn ìrìnàjò. Kọ̀ǹpútà mi ní ibojú tó tóbi déédéé kì í si kekere tí kì í si, kì í sì ṣe kekere tí yóò máa mú ojú rẹ̀ rí, kì í sì ṣe tóbi tí kò kò sì tóbi jù tí yóò fi ìníra láti wo. Ìwọ̀n ibojú rẹ̀ jẹ́ irú tí ó dáa fún wíwo fíìmù, fún kíkà àti fún iṣẹ́. Ìmọ́lẹ̀ ibojú rẹ̀ mọ́ àwọn sí àwọn, àwọn sí ìyẹ́kèdè ẹyii máa ń jẹ́ kí n lè ṣiṣẹ́ fún àkókò pípẹ́ láì ṣú, láì ní ìṣòro, ìṣòro ojú. Nípa ìrántí àti ìpamọ́, mo rí i dájú pé mo yan, mo yan ohun tí ó ní ìlò, ó ní, ó ní lọ́ra. Kọ̀ǹpútà mi kì í ṣe irú tí yóò máa dúró bí mo bá sì, bí mo bá ṣe ọ̀pọ̀ nǹkan lẹ́ẹ̀kan. Mo lè ṣe àṣà wí, mo lè ṣe àṣà wá, àṣà wá káàkiri pẹ̀lú táàbù púpọ̀. Mo tún lè ṣiṣẹ́ lórí àwọn ìwé tàbí àwọn fáìlì mi láìsí ìṣòro. Èyí ṣe pàtàkì fún mi torí pé mi ò fẹ́ kọ̀ǹpútà tí yóò máa jẹ́ kí n dúró dé. Àkókò mi sì ṣe pàtàkì sí mi. Ohun kan tí mo tún fẹ́ràn nípa kọ̀ǹpútà mi ni pé bátìrì rẹ̀ pẹ́ gan. Mi lè lò ó fún wákàtí púpọ̀ láì fi ṣe, láì fá, láì fi ṣí ṣájà. Èyí ràn mí lọ́wọ́ gan bí mo bá ń wà ní ibi tí iná kò péye tàbí bí mo bá jókòó níta. Kọ̀ǹpútà ti bátìrì rẹ̀ kì í pẹ́ máa ń fa ìbànújẹ́ torí ó, ó máa ń dá iṣẹ́ dúró láàárín kí bọ́dìì rẹ rọrùn láti tẹ̀. Èyí ṣe pàtàkì torí pé mo mọ̀, mo mọ̀ nǹkan, mo mọ̀ kó nǹkan púpọ̀. Bí keyboard kò bá rọrùn, ó máa ń rẹ̀ ní kíkà ṣùgbọ́n tèmí rọrùn kò sì le jù. Touchpad náà dáa kò ní fa ìṣòro bí mo bá lo mouse bí ó tilẹ̀ jẹ́ pé nígbà mìí mo máa ń lo mouse fún ìtẹ́lọ́rùn tó sì, ìtẹ́lọ́rùn tó pọ̀ sí i. Nípa bí mo ṣe ń lò ó lójojúmọ́, mo máa ń lo kọ̀ǹpútà fún iṣẹ́ fún, fún iṣẹ́, fún kíkà, fún wíwo fíìmù àti fún kọ́ ẹ̀kọ́ tuntun. Ni ayé òde òní, kọ̀ǹpútà di, kọ̀ǹpútà di bí ọ̀rẹ́, ọ̀rẹ́ ẹni. Ó jẹ́ ibi tí mo ti ń kọ́ ìmọ̀, tí mo ti ń ṣe àṣárò, tí mo ti ń ṣe, tí mo ti ń bá ayélujára sọ̀rọ̀. Mo tún ń pa àwọn, mo tún ń pa, mo tún ń pa wọ́n dáadáa. Mi ò fẹ́ kí ó kún fún fáìlì tí kò ṣe pàtàkì. Mo máa ń ṣètò fáìlì mi sínú fóldà kí n lè rí ohun tí mo fẹ́ rọrùn. Ni gbogbo oṣù díẹ̀, mo máa ń nu, mo máa ń nu inú rẹ̀. Mo máa ń pa ohun tí mi ò nílò rẹ̀ mọ́. Èyí ń jẹ́ kí kọ̀ǹpútà máa ṣiṣẹ́ yára yára.